Mo fẹ́ràn láti máa jẹ dòdò àti ẹ̀wà gann nígbàkigbà. Mo fẹ́ràn ju àwọn oúnjẹ mìíràn lọ. Tí n bá jẹ dòdò àt'ẹ̀wà, áìṣe lára mi máa wà páa gan ju àwọn oúnjẹ bí i, mi ò fẹ́ràn láti máa jẹ òkele.

Mo má ń gbọ́ ìró àwọn oníbàrà mi sii dídáadá nítorí tí wọn bá ra ọjà lọ́wọ́ wa wọn kì n sọpé kò dára inú wọn máa dùn. Tí wọn bá ti ra ọjà lọ́wọ́ wa kódà wọn máa ń sọ pé ah, ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn pé ó dára jù tí àtẹ̀hìnwá ibi tí àwọn tí ń rà ọjà tẹ́lẹ̀.

Rárá o, mi ò jẹ́ gbìyànjú ẹ̀ láti lé èèyàn ẹ̀dẹ̀ ẹgbẹ́ mi kúrò ní ibi iṣẹ́. Ibi tí a ti ń wá nǹkan tó máa jẹ. Ẹni tí ó bá lé ni kúrò ní ibi iṣẹ́ bíi pé ó pani sáyé ni o. Mi ò jẹ́ gbìyànjú irú nǹkan báyẹn rárá. Kódà kí ènìyàn ṣe nǹkan tí kò da, máa jẹ́ kó yẹ.

Èmi kọ́ ni mo máa ń ṣètò owó iṣẹ́. Mo ní àwọn accountant tí wọ́n máa ń ṣe tí mo gbé iṣẹ́ yẹn lé lọ́wọ́ tí wọ́n bá ń ṣe. Tí wọ́n bá dẹ̀ ti ṣetán bí i ọjọ́ kẹta, èmi na a pé wọ́n, wọ́n a ṣàlàyé fún mi bó won ṣèṣe kí ó ba lè má jẹ iṣẹ́ ràn.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin jùjú gan ni. Ṣùgbọ́n à gbedu ó jẹ́ orin kan tí mo fẹ́ràn jù nínú gbogbo àwọn orin tó wà lórí déèdì. Bí àwọn tí ó máa ń kọ jùjú bí i Sunny Adé, bí i Ọlándo ọ̀wọ̀, mo máa ń fẹ́ràn wọn gan ni.

Ọdún kérésì o ni ọdún tí mo fẹ́ràn jù nínú gbogbo ọdún yìí tí ó wà ní eré ayé. Torí pé nínú ọdún kérésì wón máa ń fún wa ní ọjọ́ gboọ́rọ̀ ní ibi iṣẹ́ wa. Ó dẹ̀ tún máa ń jásí òpin ọdún wón máa ń fún wa ní ọjọ́ gbọ́orọ̀ dáadáa. Wón sì máa ń fún wa ní alekun owó.

Mo máa ń lọ rí dókítà mi lóòrèkóòrè. Ó kéré jù, mo máa ń lọ lẹ́ẹ̀méjì lóṣù tàbí lẹ́ẹ̀kan, bi mo se máa ń lọ rí dókítà mi nìyẹn fún àyẹ̀wò èyí tó péye ní àgọ́ ara mi.

Nígbà tí mo bá ń sín lọ́wọ́, mi kí ń like láti máa sọ̀rọ̀. Màá ń farabalẹ̀ tín bá ń sín. Òó, mo lè máa lọ lo òògùn, òògùn kàtá. Tí sísín yẹn bá ti pọ̀ jù. Bí bá ti lo òògùn kàtá yẹn, ó tún máa mú wá lẹ̀ dáadáa.

Irú fóònù alágbèéká tí mò ń lò o jẹ́ bí Android l'ó ń pè é. Òun ni mò ń lò. Sparten si l'órúkọ rẹ̀. Ǹkan tí mò ń lò ní ó dẹ̀ ti ṣe díẹ̀ tí mo tí ń lò. Kì n yọ mí lẹ́nu, kì n fún mi ní wàhálà rárá. Mo dẹ̀ fẹ́ràn fóònù yẹn dáadáa.

Mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo máa ń lọ sí ní ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́ àìkú èyí tó jẹ́ Sunday. Mo máa fi ń lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà fún Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pawa láṣẹ kí a máa wá sí ilé rẹ̀

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi dáadáa. Àmì ìràwọ̀ mi jẹ́ ìràwọ̀ elérùpẹ̀. Àmì ìràwọ̀ mi nìyẹn. Mo mọ ó dáadáa. Ǹkan tí ó fà á tí mo fi mọ̀ ni pé inú àwọn oṣù tí wọ́n bí mi.

Rárá o, èmi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé torí pé ohun tó ń ṣe níbẹ̀ kò yé mi rárá. Èmi a máa fẹ́ràn, èmi a máa fẹ́ràn ohun tí n bá mọ̀, tí mo mọ̀ ṣe dáadáa. Ohun tí n bá lọ̀, mi kì í ṣe àyànjúrán rárá o.

Nígbà tí mo bá ń jẹun, mo máa ń gbìyànjú tí bá ń jẹun lọ́wọ́ mi kì í sọ̀rọ̀. Àyàfi tí ń bá tó parí oúnjẹ yẹn kí n tó lè bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Mo ní tébù, mo ní nǹkan tí àwọn olóyìnbo ń pè ní table manner, mo ní dáadáa nígbà tí mo bá ń jẹun.

Èmi a máa jẹ ẹran dáadáa. Mo fẹ́ràn láti máa jẹ ẹran gidi gan ni. Ah! Àyàfi tó bá jẹ́, tó bá jẹ́ bíi ẹran tọkí tàbí ó jẹ́ ti ògúnfe. Mo fẹ́ràn láti máa jẹ ẹran dáadáa. Bẹ́ẹ̀ ni. Tí a bá ń lọ sóde gan, máa n jẹ dáadáa.

Bẹ́ẹ̀ni, eyín máa ń fọ́ mi dáadáa torí pé mo fẹ́ràn láti máa jẹ ẹran púpọ̀. Ni wákàtí wákàtí mo fẹ́ràn ẹran, tí bá lọ roúnjẹ ní ìta, mo máa ń try kí n jẹ ẹran. Mo fẹ́ràn èyí gidi gan ni o.

Mo máa ń fọ àwọn aṣọ mi ní àárọ̀ kùtùkùtù kó tó di bí aago mẹ́jọ láti bí 6:30 ní mo ti máa ń fọ aṣọ mi. Mi ò kí ń láìkí kí a jo k'aṣọ papọ̀ pẹ̀lú àwọn ará ilé mi, màá ń tètè fọ aṣọ mi.

Àbúrò mi pọ̀ gan o. Tí n bá ti sùn, tí n bá jí, inu e máa dùn gidi gan pé oluwa oṣe o. Kí n mo sùn láàyò mo dè ẹ́ tú jù láàyò. Igbádùn mi ló wa làrà, ìgbádùn mi gùn. Tí n bẹ̀rẹ̀ oúnjẹ, jẹ́jẹ́ ode fun mi ni oúnjẹ àtàtà. Tí mo rí àwọn èèyàn mọ́ layo àti àlàáfíà, tí àbúrò ṣe ń dùn, mí mi máa ń dùn.

Mo máa ń ṣe ìtọ́jú èékánná mi ní ọ̀dọ̀ àwọn tí ó máa ń ṣe èékánná ẹsẹ̀. Bí àwọn tó ń ṣe èékánná ẹsẹ̀ ati tọ́wọ́, níbẹ̀ ni mo ti máa ń ṣe èékánná mi. Mi kì n gé fúnra mi tó ri kí n máa lọ ṣe ara mi léèṣẹ́. Kẹ́jẹ́ má jáde, àwọn tí mo máa ń gbé fún máa sì máa ṣe dáadáa.

Ìgbà tí mo bá wà nínú ọkọ̀ ohun tí mo máa ń gbọ́ tó máa ń dùn náà ni kí àwọn ẹ́ńjíìnì ọkọ̀ kí ó máa dùn díẹ̀díẹ̀. Nǹkan tí mo máa ń gbó niyen nínú ọkọ̀ yàtọ̀ sí tí mo bá wáìnì gíláàsì sílẹ̀ kí n máa gbọ́ ariwo ti on fẹ́ láti ìta wọ́nu gilaasi.

Oṣù ọdún èyí tí mo fẹ́ràn jù òun ni oṣù Ọ̀pẹ, torí òun ló kẹ́yìn ọdún. A sì máa ń gba-- wọ́n sì máa ń fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àyè níbi iṣẹ́. Tá ò lọ sí ibi tí ó bá wù wá, wọ́n ó fún wa bí ọ̀sẹ̀ méjì gbowọ́, wọ́n ó sì san àlekun owo wa. Ìgbà náà ni mo fẹ́ràn.

Mo fẹ́ràn láti máa ya àwòrán pẹ̀lú àwọn ọ̀rẹ́ or pẹ̀lú olólùfẹ́ mi. Èmi nìkan kìí fẹ́ràn kí n máa dáyà, kí n máa yàá pẹ̀lú àwọn èèyàn àtàwọn olólùfẹ́ mi. Ohun tí mo fẹ́ràn jù ni fọ́tò yíyà.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata dáadáa. Tí oúnjẹ ò bá ní ata, kò kí ń lọ ní ẹnu mi. Ó dàbí pé mò ń jẹ nnkan tí àwọn Yorùbá ń pè ní "átẹ̀". Mo máa ń like kí ata kí ó dùn oúnjẹ mi. Yálà iru óúnjẹ kóúnjẹ to bá wù pé mo lè jẹ kí ata dùn ọ̀nbẹ̀.

Àkókò ẹyọ kan ni mo máa ń lọ sùn, àkókò alẹ́ máa n lọ sùn. Mi kì í sùn ní òwúrọ̀ tàbí ní ọ̀sán, alẹ́ nìkan oun ni mo máa ń sùn. Tí n bá dẹ̀ ti sùn ní alẹ́ máa jí ní ọjọ́ kejì bi mo ṣe máa ń ṣe níyẹn o.

Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi, òun ni ohun èlò èyí tí a fi ń ṣiṣẹ́, òun ni mo kó síbẹ̀, àti àwọn fóònù mi, nítorí mo ní fóònù bí i méjì tí mò ń lò. Ìkan máa wà níbẹ̀ pẹ̀lú irinṣẹ́ mi, bó ṣe máa ṣe ènìyàn ní òòrèèkóòrè.

Mo máa ń wọ fìlà ní ìgbà tí mo bá ń lọ sí òde. Bọ̀ tí n bá lọ sóde mi kì í n wọ̀. Àyàfi ìgbà tí mo bá wà lẹ́nu iṣẹ́ tí a bá ń ṣiṣẹ́ níta tí òòrùn bá ń rọ̀, fìlà máa wà lórí mi saá ni. Bi mo ṣe máa ń wọ fìlà temi nìyẹn.

Èmi kò ní àgbàlá òjò níbi tí òjò máa ń rọ̀ si, mi ní rárá. Mo máa ń gbé òjò tó bá ń rọ̀, màá wá àwọn agbada àwọn ike àwọn báfú nlánlá, màá tò wọn tì máa fi gbé wọn, tí bá dẹ́ ti gbé wọn tán, màá bo wọn mọ́lẹ̀. Èmi ò ní àgbàrá latí gbo òjò máa ń rọ̀ sí.

Bẹ́ẹ̀ni, ó ti ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ rí nígbà tí mi ò ní data ayélujára nigbà kan. Ìgbà mìíràn wà tí fóònù àgbéká mi, tí ẹ̀rọ àgbéká mi tó bá yọnu, Ijokan o ti ṣe bẹ́ẹ̀ rí bí ọjọ́ méjì mi ò fi lè, mi kò, mi ò fi wọ ori Íńtánẹ́ẹ̀tì, ó máá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀kan.

Erè ìdárayá tí mo fẹ́ràn jù, òun ni bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí àwon èèyàn mọ́kànlá mọ́kànlá máa ń gbá. Mo fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá gan lọ́rí pápá. Mo de máa ń play number ten, jersey aṣọ ten, aṣọ mẹ́wàá ten mo máa ń wọ̀

Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun bí wọ́n ṣe ń tún ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ ṣe torí pé ṣàṣà lẹ́ni tí ò ń lo ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ ní àyíká wa yìí. Ó rẹ̀ jẹ́ ǹkan tó ń pa owó tó jáwo gan-an ní gbogbo àgbáyé inu mi ti Inú mi a sì dùn tí mo bá lè kọ́ kì í ṣe ń kí.

Ni, mo ti gun alùpùpù rí ní oríṣìíríṣìí ni mo ti gùn. Kódà Vespa wà níbẹ̀, Suzuki wà níbẹ̀, oríṣìíríṣìí alùpùpù ni èmi ti gùn rí dáadáa tí a sì máa sárée kódà gan mo ti fi gbé èèyàn si ẹ́yìn gan rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun. Àyàfi ìgbà tó bá gba ọjà tán, tó bá dé ọ̀dọ̀ máa tún máa pè wọ́n. Màá ní báwo ni ọrọ̀ ajé, ṣé wọ́n mú ṣé ajé ń búgbàjẹ́. Màá tún ṣàlàyé fún wọn bó ṣe lè máa bá àwọn customer sọ̀rọ̀, bó ṣe máa le ṣe àpọ́nlé wọn, gbogbo ẹni máa ń ṣàlàyé fún wọn.

À, nígbà tí òjò bá rọ̀, tó bá jẹ́ pé ibi iṣẹ́ ni mo wà, a máa lọ jókòó síbi kan tí òjò yẹn yẹn fi lọlẹ̀. Ṣùgbọ́n ká ní pé ilé ni mo wà, mo fẹ́ràn láti máa gbé òjò, mà á gbé òjò. Tí bá ti gbe òjò tán, mà á tú wà nínú ẹ̀ tí mo máa ma wẹ̀. Mo fẹ́ràn láti máa wẹ̀ nínú òjò gán.

Ìlànà ìpolówó mi rèé, ẹra ṣu ẹ jẹyàn. O ṣe ẹsti màárè o, eh! O ṣe ẹ ti màárè o. Ìkan dára fún fọ́nrán, ìkan dára fún aṣọ fífọ̀, ìkan dára fún ẹsẹ̀. Ẹ̀rọ ẹsti kẹri bí ọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù. Kódà kìí ń ṣe mẹ́ta, kì í ṣe mẹ́rin, mo ní i ní oríṣìíríṣìí ni mo ní aṣọ òtútù. Tí òjò bá ti rọ̀ rára tí n bá wà ní ibi iṣẹ́, aṣọ òtútù èyí ni màá fi sára tí ó wà lára mi. Ṣùgbọ́n tó bá jẹpe ínu'lé ni, mi ò ní aṣọ òtútù nílé, iṣẹ́ ni màá kán lu òjò tí màá ma wẹ̀.

Mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ tó gùn dáadáa torí iṣẹ́ wedding work ni mò ń ṣe. Tí iná bá já lù mí bẹ́ẹ̀, kò lè tètè kan mí lára. Torí ẹ ni mo ṣe fẹ́ràn ìbọ̀sẹ̀ ńlá ńlá èyí tó nípọn dáadáa kó dà máa máa wọ méjì nígbà mi torí iṣẹ́ ni.

Mo fẹ́ràn kíkọrin ṣùgbọ́n mi ò ní ohùn láti máa kọrin. A máa wù mí tí n bá rí ẹni tí ó bá ń kọrin. Mo fẹ́ràn láti máa kọ ṣùgbọ́n ohùn náà ló kù ní tèmi o. Kódà àwọn olórin orin olórin mo máa ń kọ, tó dè máa ń dùn mọ̀ mí ṣùgbọ́n mi ò ní ohùn.

Kọju iṣòro ní ibi iṣẹ́ ò pọ̀ gan, torí pé oríṣiríṣi èèyàn ni ó wà níbi iṣẹ́, oríṣiríṣi ìwà, oríṣiríṣi agídí. Tí ẹ bá ń ba eléyìí sọ, tí ẹ bá ń lọ báyìí, àwọn lè máa lọ báyìí. Ẹni tí ò bá ní sùúrù yóò dẹ máa jà níbi iṣẹ́ ní ojojúmọ́ ni. Sùúrù díẹ̀ oun ni a fi ń bá wọn lo.

Mo máa ń gẹ irun mi ní didán. Kódà lọsọọsẹ òun ni mo máa ń gẹ irun mi. Mi kì í fẹ́ràn, mi kì í fẹ́ràn kí irun kí ó wà ní orí mi. Gbogbo irun orí mi ni mo máa ń fá lọsọọsẹ lọ́jọ́ àbámẹ́ta òun ni mo máa ń fá wọ́n, mo máa ń fá yóò dán.

Mo fẹ́ràn láti máa jiyàn lẹ́ẹ̀kọ̀kan torí pé níbi àríyànjiyàn èyàn máa ń kọ́ ọgbọ́n níbẹ̀, èyàn máa ń kọ́ àwọn ǹkan mí tí èyàn mọ̀ tí èyàn bá farabalẹ̀. Torí e mo ṣe laiki láti máa jiyàn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣìpá àwọn fáìlì mi pa, mo máa ń tọ́jú wọn dáadáa níbi tí ọwọ́ àwọn èèyàn ò tí lè dé. Kódà mo ní lọ́kà fún un tí mo máa ń tọ́ bí è tí màá ti pa tí ẹnikẹ́ni kò ní àǹfààní láti dé bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe.

Mo fẹ́ràn ọdún kérésì ni mo fẹ́ràn jù nínú gbogbo ọdún torí pé ó bọ́ sí ìparí ọdún wọn a sì má a fún wa ní owó ìlọ́po méjì wọn a dẹ tun fún wa ní ààyè láti lọ sí ibi tó bá wù wá ní ọ̀sẹ̀ méjì ìdí nìyẹn tí mo fi fẹ́ràn Christmas.

Mo ní kọ̀npútà bí oríṣi bí i mẹ́ta, mo ní Pentium 4, mo dẹ̀ ní Pentium 5, mo dẹ̀ ní iPad yìí tí mò ń lò, tí mo fi ń ṣiṣẹ́ dáadáa. Oríṣìíríṣìí mẹ́ta ni mo ní tí mò ń lò.